Ṣe o jẹ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan lọ́pọ̀lọpọ̀. Mo máa ń rí dájú wípé gbogbo ohun tí mo ń ṣe ó jẹ́ ǹkan tí mo ti fi ètò sí, tó dé máa lọ bó ṣe yẹ kó lọ tó máa lọ létòlètò.